Ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin kẹ́lẹ́. Ehn, nínú gbogbo àwọn bí oríṣiríṣi orin tí, ehn, ní kíkọ́ tí mo mọ̀, orin kẹ́lẹ́kẹ́lẹ́, orin kẹ́lẹ́ òun ni, ehn, ni mo fe fẹ́ran jù láti máṣe. Nítorí tí, ehn, orin kẹ́lẹ́ kẹ́lẹ́ yẹn òun ni, ehn, a lè sọ pé ní títí tí, ehn, ní títí tí Kristẹni worship, worship, ehn, worship orin ìjúbà. Òun ni a máa ń pè é. Orin yìí kò nílò, ehn, kò nílò ìlú lọ́ rẹpẹtẹ. Àti pé tí ẹnyan bá ti ń kọ orin yìí, àrọ́ra máa kọ́ ní jẹ̀lẹ́ ǹkẹ́. Náà ni mo, mo dẹ̀, mo fẹ́ràn láti máa kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́ yìí.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán, ọ̀sán mi gbà? Ẹ̀yin sí ni oúnjẹ ọ̀sán mi bẹ́ ọ gbà wákàtí kan, ẹ́ń, tó sábà máa ń jẹ́ láti wák-- ẹ́ń, ago méjìlá, ago méjìlá ọ̀sán títí di ago kan ọ̀sán. Nínú èyí ni, ní àárín èyí ni mo máa ń fi ẹ́ń, oúnjẹ ọ̀sán, ìsinmi oúnjẹ ọ̀sán sí. Nínú ìgbà yìí ni màá jẹun. Oúnjẹ tí mo mọ̀ pé kò wúwo jù, oúnjẹ tó jẹ pé nígbà tí mo bá jẹ ẹ́ tán á ṣi mo. Mú kí ara mi kó fúyẹ́ láti ẹ́ ṣé bẹ̀rẹ̀ sí ní padà, a padà sí ní ṣe iṣẹ́ tó kù. Ìsinmi tí, ìsinmi oúnjẹ ọ̀sán, òun ni yẹn. Lárin ago méjìlá títí di ago kan ọ̀sán.

Ṣé mo máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó pamọ́. Ọ̀nà tí mò ń gbà láti gba owó pamọ́ ó pé oríṣìíríṣìí. Yálà kí n fi owó òun pamọ́ sí, ẹ, ilé ìfowópamọ́, èyí tí à ń pè ní èyí òyìnbó ní savings. Ìgbà mí ọ̀nà kejì tí mo tún máa ń gbà, ẹ, fi pa owó pamọ́, ò ní pé kí n ra shares, kí n ra shares pamọ́. Ọ̀nà yìí, ó wá ti pé oríṣi méjì, ó ti pé oríṣi méjì láti jẹ́ pé owó wà ní pamọ́. Kò yẹ kí èèyàn máa na gbogbo owó tó bá ń pa. Ó yẹ kí èèyàn máa fi díẹ̀ díẹ̀ sílẹ̀ fún ìpamọ́ nítorí ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀lamii máa dé báyìí torí pé èèyàn máa ní di-- èèyàn máa nílò láti tètè láti ṣ-- láti èèyàn máa nílò owó láti ṣèṣe ohun kan. Wọ́n jẹ́ pé èèyàn tí ń pa owó mọ́ láti bẹ̀rẹ̀ ni irúfẹ́ owó bẹ́ẹ̀, èèyàn, èèyàn yóò lè lò ó fún ohun tó fẹ́, tó fẹ́ gbé ṣe lásìkò yẹn. Ìdí èyí ló fi dára kí èèyàn máa pa owó pamọ́, ẹm, dípò kó máa pa owó kó máa na ṣá ní ìgbà gbogbo.

Ṣé mo máa ń rọrùn nígbà tí, tí mo bá sùn? Én, mo máa ń rọrùn nígbà tí mo bá sùn. Ni ẹ̀kọ̀ọ̀kan kò kín ṣe ìgbà gbogbo náà ni mo máa ń rọrùn nígbà tí mo bá ń sùn. Èh, ìyẹn tí ó dá lè fa kí n rọ-- ohun tó lè fa ìrọrùn tí ènìyàn bá sùn, òun ni pé kí ènìyàn má gbé orí sí orí, eh, orí, orí bẹ́ẹ̀dì, orí ibùsùn kí èèyàn má gbé sí dáadáa. Irú nǹkan báyìí tí èèyàn bá kàn gbé orí sí orí, eh, ìrì, ìrì, eh, ohun tí wọ́n fi ń sùn yẹn tí wọ́n ń pè ní pillow. Tí èyàn kàn gbé orí sí i, ó lè fa kí èèyàn rọ́, lọ́rùn nígbà tó bá jí kí ọrùn kó máa, kó máa ròyàn ní ìgbà yẹn. Ó dẹ̀ ṣéṣe kó jẹ́ pé, kó jẹ́ pé pillow tí èèyàn náà ń lò ó, ó kò, kò ń ṣe èyí tí ó yẹ kí èèyàn lò. Irú ohun nǹkan báyìí náà ó máa ń fa kí ọrùn rọ́ nígbà tí èèyàn bá ń sùn.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ọ̀nà tí mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́ ó pe, ó pé, ó pín sí oríṣìíríṣìí. Ni ìgbà mìíràn, màá fún wọn ní owó. Tí ó bá jẹ́ pé ẹni tán ní, ó nílò ìrànlọ́wọ́ owó, màá fún wọn ní owó. Ọ̀nà mí tí mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́ ni pé kí n fún wọn ní oúnjẹ. Tí ó bá jẹ́ pé oúnjẹ ni wọ́n nílò, yálà pé wọ́n béèrè lọ́wọ́ mi ni tàbí pé yẹ pé wọ́n ò béèrè lọ́wọ́ mi, èmi máa fún wọn, èmi máa fún wọn ní oúnjẹ. Ọ̀nà mí tí mo tún lè gbà ran àwọn ènìyàn lọ́wọ́ òun ni pé kí n ran wọ́n lọ́wọ́ nípa ti sí, ẹ, ì, ẹ, àkókò tèmi, kí n lo àkókò tèmi fi ran wọ́n lọ́wọ́. Kò sí nǹkan tí èèyàn ò lè lò láti fi ran ọmọ ẹnìkejì rẹ̀ lọ́wọ́. Tí ó bá jẹ́ pé àkókò ni, láti lo àkókò tirẹ̀ fún wọn, láti ṣe nǹkan fún wọn. Kò sí èyí, ara ìrànlọ́wọ́ òun náà nìyẹn.

Ṣé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Ẹ̀ẹ́ máa ń kọ orin kan pé, ojúmọ́ ti mọ́, ojúmọ́ ti mọ́, kìí máa gbà wá lákòókò. Ẹ̀ẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ mo fẹ́ràn, nítorí pé ẹ̀ o òun ń fún mi ní, ẹ́ẹ̀ ò mo rí pé ọjọ́ mi ti dé ni ẹ́n ojú ojú ọjọ́ mi ti mọ́. Ó ń so o fihàn wá pé ojú ọjọ́ mi ti mọ́ tí ìwé a-a-in ọjọ́ mi ti dé láti ṣiṣẹ́, ọjọ́ mi ti dé, ẹ́ pàápàá jùlọ. Bí nkankan inú èèyàn dùn pé Ọlọ́run tún fún ojú wa tó o fi, ó mú ojú wa rí ìmọ́lẹ̀ òwúrọ̀ dídùn. Mo fẹ́ ẹ̀ ìmọ́lẹ̀ òwúrọ̀, mo fẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ẹ́ ìrọ̀lẹ́ lọ.

Ṣé mo máa ń fi tùràrí? Rárá, mi ò kí ń fi tùràrí. Ehn, ní, o, níbi tí màá, tí mò ń gbé, ní orílẹ̀ èdè tí mò wà, e, ìgbàgbọ́ wa ni pé tùràrí, ó ní àwọn ìjọ tí ó máa ń fi tùràrí. Àwọn tó máa ń fi tùràrí, àwọn ọmọ ìjọ wọn náà won á máa fi tùràrí. Yálà náà wà ní ch- ní churchi, dà, ehn, bíi ilé ìjọsìn tàbí pé wọ́n wà ní ilé, wọn máa ń fi tùràrí. Ìjọ tí mò ń lọ, a kì í lo tùràrí níbẹ̀. Nígbà tí a dè kì ki n lo tùràrí ní ìjọ tí mò ń lọ, mi ò kí ń lé, mi ò nílò láti, ehn, lo tùràrí nílé. Fun fun idí èyií, mi ò kí ń fi tùràrí ní ilé rárá àti rárá.

Ehn, nígbà wo ni o kẹ́yin lọ sí ilé oúnjẹ? Emi ò kí ń sábà lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ. Mo fẹ́ràn kí n máa ṣe oúnjẹ mi ní ilé ní igbà gbogbo. Ríi mo, mo wò pé oúnjẹ tí ènìyàn bá jẹ́ nile, ní ohun tí ènìyàn bá sè ní ilé, ó dára ju kí ènìyàn lọ ra oúnjẹ yẹn, eh, ní ìta. Ṣùgbọ́n ní ìgbà míì, mo máa ń ra oúnjẹ ní ìta. Ohun tí ó lè dé tàbí tí mo fi lè ra oúnjẹ ní ìta, òhun ni pé, eh, mo ti jáde lọ láti àárọ̀. Mo wáa ń wò pé tí n bá délé, a tí rẹ̀ mí, mi ò ní lè bọ́ sí ilé ìdáná láti dáná. Màá wá ra oúnjẹ tí wọ́n ti sè, màá rà. Mi ò ní jẹ oúnjẹ yẹn níbi tí mo ti rà. Mo máa rà dáa ní wá lé láti jẹ.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ẹ kò ní ṣe ìgbà gbogbo náà ni ènìyàn máa ń ní ìdojúkọ ìṣòro ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tó bá ti di pé ìṣòro ṣẹ́ yọ ní enú iṣẹ́ ènìyàn, lẹ́nu iṣẹ́ mi, nǹkan tí mo máa kọ́kọ́ ṣe ni màá kọ́kọ́ wo dáadáa, màá wo tonítoní níbo ni ìṣòro yan ti wá, kí ni ó fa ìṣòro yan ká tó mọ ohun tí a lè ṣe ní ìwọ̀n ọgbà tàbí lẹ́yìn ìgbà tí mo bá ti mọ ibi tí ìṣòro yan ti wá, màá wá wo ohun tí mo lè ṣe láti dojúkọ ìṣòro yan. Màá wò, màá wò láti ìkíní bí ìkejì bí ìkẹta, màá wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa yanjú ìṣòro yan lẹ́ẹ̀ lẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan títí tí mo fi máa parí gbogbo ẹ̀ tán.

Àkókò mélòó ni mo ṣètò agogo ìjí mi sí? Agogo tí mo ṣe èh ìjí ì mi sí ní òwúrọ̀, òun ni ago mẹ́fà òwúrọ̀. Ago mẹ́fà yíí òun ló, ni mo fẹ́ràn, òun ni ó sì mọ́ mi lára láti máa tètè jí láti jí ní òwúrọ̀. Maa sì jí ní òwúrọ̀ bẹ́yẹn bẹ́ẹ̀ni, mo máa, mo máa kọ́kọ́ gbàdúrà ná. Nbá ti gbàdúrà, mà á ṣẹ̀ṣẹ̀ wá ma bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe kí n tó bẹ̀rẹ̀ sí ní wá máa lọ sí ibi iṣẹ́ mi. Ni gbogbo ọ̀sẹ̀, nínú gbogbo ọjọọjọ́ ìyẹn bí i ọjọ́ méje nínú ọ̀sẹ̀ bẹ́yẹn ní ojoojúmọ́ ago méje, ago mẹ́fà, mẹ́fà ní òwú, ní ìdájí, òun ni mo máa ń ṣètò láti jí.

Kíni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Ehn, i- àwọn nǹkan kan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òhun ni pé kí a san owó oṣù déédéé, tí owó oṣù tí mò ń gbà tó bá ti ń lọ déédéé, ẹhẹ́n, èyí máa ń jẹ́ kí èèyàn ní ìtara láti máa ṣe iṣẹ́. Ikejì tí mo tún rí, òhun ni pé ohun gbogbo tí èèyàn nílò láti máa-- tí èèyàn nílò lẹ́nu iṣẹ́, ti èèyàn nílò láti ṣe iṣẹ́ yẹn déédéé kí, wọ́n ti pèsè ẹ́, kí wọ́n ti pèsè ẹ́ sílẹ̀. Ìyẹn máa ń mú kara- kara èèyàn yá gẹ́gẹ́ láti ṣe iṣẹ́ yẹn nígbà tí ó bá ti rí gbogbo èròjà tí ó ní s-- tí ó nílò láti ṣe iṣẹ́ yẹn ní ojú yẹn. Tó bá ti rí pé gbogbo èròjà yẹn wà n lẹ́ẹ̀, ara èèyàn máa jáfáfá, èèyàn a lè ṣe iṣẹ́ lásìkò tó tọ́ àti lásìkò ti ó yẹ. Ara àwọn nínú díẹ̀ náà, díẹ̀ nínú àwọn ohun tí mo mọ̀ tí ó ń fún mi ní, ìtara ní ibi iṣẹ́, òhun niyen.

Nígbà wo ni mo máa ra epo fún ọkọ̀ mi? Ni àsìkò yìí mi ò tíì ní ọkọ̀. Mi ò tíì ní ọkọ̀ rárá tí mo máa ra epo sí. Mo sì ń ro ní ó wà ní ẹ̀rù ọgbà mi nígbà gbogbo pé kí ní ọkọ̀ tí mo fi máa máa ṣe ìrìnsẹ̀ lọ sí ibi iṣẹ́ tàbí sí ibikíbi tí mo bá fẹ́ lọ. Ṣùgbọ́n ní àsìkò yìí mi ò tíì ní, mi ò tíì ní ọkọ̀ débi tí mo máa ra epo láti, ẹ, láti, láti máa ra epo sí ọkọ̀ láti máa wà.

Ṣé mo mọ̀ bí a ti ń fọn rè? Fọn, bí mo ṣe ní òye ìbéèrè tí a bi mí sí yìí, ni wipe mo mọ̀ bí a ti ń fọn. Fọn nínú ìbéèrè yìí jẹ́ pé bí a ti ń jò bí, bí èèyàn ṣe ń kéré si. To bá jẹ́ pé nǹkan tí ìbéèrè náà ń bèèrè òhun ni. Eh, mo lè sọ díẹ̀ níbẹ̀ bí a ti ń fọn. Bí èèyàn bá fẹ́ fọn tí ó fẹ́ jẹ́ pé ó sanra jù, ọ̀nà tí a lè gba òhun ni pé kí a máa ṣe ìdárayá tí à ń pè ní exercise ní òyìnbó. Ẹni tí ó bá fẹ́ fọn, tí ó bá fẹ́ sanra jù, tí ó fẹ́ kí gbogbo ara ẹ̀ kó tóbi, èní náà a máa ṣe, a máa ṣe exercise, a máa ṣe eré ìdárayá, èyí tí yóò máa jẹ́ kí je pé kó máa lo, ara yen kó máa lu. Ọ̀nà mí tí mo tún mọ̀, òhun ni pé kí èèyàn máa, oúnjẹ tí èèyàn máa ń jẹ kó máa dín kù, kó máa dín kù. Ó dẹ̀ ní ojú ojú, oúnjẹ tó jẹ pé ó máa ń jẹ́ kí èèyàn sanra lásán jù. Irú oúnjẹ, irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ kí èèyàn kó ṣe kí ni, kí èèyàn kó, kó, kó, kó sá fún irú oúnjẹ bẹ́ẹ̀ yẹn. Ẹni tí ó bá fẹ́ fun, ó ní irú oúnjẹ tó yẹ kí onítohun kó máa jẹ. Àwọn ohun tí ó yẹ kó máa, àwọn irúfẹ́ oúnjẹ tó yẹ kí onítohun kó máa jẹ, òun ni, lára rẹ̀ ni kó máa jẹ, eh, protein, kó máa jẹ, eh, èso, kó máa jẹ, eh, protein yẹn kó máa, oúnjẹ tó ń pè ní protein tó yẹ kó máa, oúnjẹ tó jẹ pé, bí ẹwà bí ẹyin, irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ yẹn, òhun ni kí èèyàn máa jẹ tí èèyàn bá fẹ́ fun.